Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣe ri rárá? Mi ò tíì lẹ́yàn kankan kúrò ní ìdí ìṣe ri. Àwọn èèyàn tí ó bá da ló máa sábà ṣe irú nnkan bẹ́yen. Èmi nígbàgbọ́ pé kò sí béyàn ti fẹ́ ṣẹ̀, o kó wáyé kò fi iṣẹ́ da ní àgàrà. So rárá mi ò lè yàn kúrò lẹ́nu ìṣe ri.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìgbà tí mo fi ń ṣiṣẹ́ òṣu, ìrìn àjò mi máa ń jẹ́ bí ọ̀gbon iṣẹ́jú tí mo bá ń lọ ní àárọ̀, tí mo bá dẹ̀ ń bọ̀ náà ìrọ̀lẹ́ bí ó máa tó bí ọ̀gbon iṣẹ́jú náà, oso lilo àti bíbọ̀ máa ń jẹ́ bí wákàtí kan.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayára bí àṣà tutun? Ígbà tí mo máa ra ẹ̀rọ ayára bí àṣà tutun, bóyá ìgbà tí èyí tí mo bá ń lò tẹ́lẹ̀ bóyá tó bá ti bàjẹ́, ígbà ẹ mo máa ra ẹ̀rọ ayára bí àṣà tutun ìmú imiran.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù a máa ń jẹ́ àjọ̀dún Kérésìmesì àti àjọ̀dún Easter, torí ó ní àgbo ními. Awọn àjọ̀dún tí a máa ń ṣe níyẹ̀n tó jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn, àjọ̀dún Kérésìmesì àti àjọ̀dún Easter.

Kí ni ó máa ń fún ni ìtara ní ibi iṣẹ́? Ǹjẹ́ jẹ́ nǹkan tí èèyàn mìíràn ò bá kà sí, tàbí nǹkan tí ó jẹ́ pé nǹkan kékeré tí ẹni ọ̀ le yanjú tó wá ṣódì nǹkan bábàra tó tóbi, gbogbo nǹkan yẹn máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Ó jẹ́ ara ǹkan ẹ̀ṣọ́ tó fi ń ṣé ẹ̀ṣọ́ ni ago ọwọ́ wà. So mo fẹ́ràn láti, mo máa ń wọ ago ọwọ́ tí máa ń lọ sí ibi tó ṣe pàtàkì sí mi.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá ilé-ìdánná mo fẹ́ràn jù nítorí pé ibẹ̀ ni oúnjẹ wà, tí oúnjẹ bá dẹ̀ tún wọnú, àbùsẹ́ tì bùṣe. So yàrá ilé-ìtánná mo fẹ́ràn jù.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ si? Bí mo bá fi síbi kankan, mo máa ń di kọ́kọ́rọ́ mi mọ́ ti bá ti bẹ̀ kan. Ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ wá wá, mo lè tọ́jú ẹ sí ọjà ibi tí èèyàn yẹn wá pa wọlé, tàbí ibi kan mo lè sọ fún ènìyàn pé, ibi báyìí ni kọ́kọ́rọ́ wà, kun ìbẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, má jẹ́ pé mi nìkan ni mo wà n íle, o máa mọ kọ́kọ́rọ́ mi dání.

Ṣé o ní ìrora nígbà tí ó bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá mi ò kí máa ní ìrora torí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà wájú àwọn ènìyàn tí mo ti máa sọ̀rọ̀ jẹ́ àwọn ènìyàn tí mo mọ dáadáa, àbí ọ̀rẹ́, àbí ẹbí. So mi ò kí máa ní ìròra tí bá ń padà wá ní ẹṣùn.

Mio fe máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbèsókè. Òye ló ní pé àwọn ènìyàn sọ̀rọ̀ nípa gbogbo ohun lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èmi nikàn nì mo máa ń dáwà. Ó ló jọ àwọn ènìyàn tí mo máa ń bá sọ̀rọ̀

Nígbà wò ni o kẹ́yìn lọ sí ilé ìkàwè? A, ó ti pẹ́ tí mo ti kẹ́yin lọ sí ilé ìkàwè. O ma má ń lọ bí i ọdún márún sìnsìn tí mo ti lọ sí ilé ìkàwè kẹ́yìn. Ǹbọ̀ mo ní mopinnu láti padà lọ iyen tí owọ́ bawa lowọ́ mi.